Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ àìkú, ìyẹn ọjọ́ Sọ́ńdè. Lójú tèmi, òpin ọ̀sẹ̀ ni, òun ló parí ọ̀sẹ̀. Lójú ọ̀pọ̀ èèyàn sì rèé, òun ló bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Ìdí tí mo ṣe fẹ́ràn ẹ ni pé ọjọ́ yẹn ni ó máa ń fún mi láǹfààní láti sinmi gan. Mi ò, mi ò kí ń lọ ibi iṣẹ́ ní ọjọ́ ajé, ìyẹn ọjọ́ Mọ́ńdè tó jẹ́ ọjọ́ kejì sí ọjọ́ àìkú. Nítorí náà mi máa fẹ́ ṣe ohun tó bá wù mí lọ́jọ́ yẹn, ìyẹn lọ́jọ́ Sọ́ńdè, lọ́pìn ọ̀sẹ̀ yẹn. Ìgbà yẹn ni mo máa ń láǹfààní láti mu ọtí. Nítorí mo mọ̀ pé tí mo bá ti sun wọra, kò sí ibi tí mò ń lọ lọ́jọ́ kejì, kò sí ìgbòkègbodò kankan tí mò ń ṣe nítorí pé èmi fúnra mi ni mo mọ, mo ṣe ń to ọ̀rọ̀ iṣẹ́ mi. Tó sí jẹ́ pé èmi lọ ga ara mi. Ọjọ́ yẹn máa ń fún mi láǹfààní láti gbàlejò náà. Àwọn tí mi ò bá ti lè rí láàárín ọ̀sẹ̀, òpin ọ̀sẹ̀ yẹn ni mo máa ń rí wọn. A máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, ta máa ń gbafẹ́, a jọ máa ń ṣeré, dọ́wẹ̀kẹ́, ìgbá míì gan, a jọ máa ń dáná papọ̀. A sì jọ máa ń wo eré, eré orí ìtàgé tàbí kí a wo eré ìdárayá, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ọjọ́ yẹn gan máa ń jẹ́ ọjọ́ tó lárinrin, ó sì máa ń rí bẹ́ẹ̀. Ó lè jẹ́ pé gbogbo òpin ọ̀sẹ̀ báyẹn ló máa ń rí báyẹn. Ọjọ́ mìíràn tí mo tún máa ń fẹ́ràn náà ni ọjọ́, ọjọ́rú, ìyẹn ọjọ́ Wednesday tó jẹ́ àárín ọ̀sẹ̀. Ọjọ́ yẹn náà bí ìgbà tí ó jẹ́ pé mo kàn máa ń fi ń sùn ni tàbí tí mo máa kọ́ fi ń wo àwọn eré lórí ẹ̀rọ alágbèéká mi tàbí lórí ẹ̀rọ amóhùnmáwòrán mi. Ọjọ́ yẹn kàn máa ń wà níbẹ̀, ṣáá tí mò ní ṣe nǹkankan. Ó sì lè jẹ́ pé ìgbà yẹn ni màá kàn máa jẹ oríṣiríṣi nǹkan tó bá ṣáà tó wà sí mi lọ́pọlọ tí màá kàn máa jẹ. Nítorí pé mi ò ní iṣẹ́ kankan tí mo máa ṣe lọ́jọ́ yẹn. Mi ò sì ní fẹ́ gbàlejò, mo kí ń fi gbàlejò lọ́jọ́ yẹn, mo máa ń fẹ́ dá wà. Kì ń lè tún ọ̀rọ̀ ayé mi ṣe, kì ń lè túnlé ṣe nípa ohun tí mo máa ṣe ní òpin ọ̀sẹ̀ yẹn tàbí tí màá ṣe lórí ọ̀rọ̀ ìṣe mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ohun tí màá fi ọjọ́rú, ìyẹn ọjọ́ Wednesday ṣe ni? Àwọn méje, ọjọ́ méjèèjì ìjẹlájọrí nínú ìgbésí ayé mi ni tí àwọn ọjọ́ tí mo fẹ́ràn jù. Hmm, àmọ́ ọjọ́ àìkú yẹn gan gan gan ni ọjọ́ tí mo yàn láàyò tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Èyí ṣẹlẹ̀ ní ọdún mẹ́sàn sẹ́yìn, rara kìí ṣe ọdún mẹ́sàn sẹ́yìn, ọdún mẹ́jọ sẹ́yìn. Ni ọdún, lábẹ́ ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìdínlógún nìyẹn. Bẹ́ẹ̀ni, ọdún mẹ́jọ sẹ́yìn nìyẹn. Mo wà ní ìlú Ọ̀ṣun nígbà yẹn. Nígbà tí ẹnìkan sọ pé, "Ẹ́, ara ẹ̀gbọ́n òun ò yá gan an, ó sì máa nílò ẹ̀jẹ̀ tó pọ̀." Bóya otiẹ̀ ní jàmbá ọkọ̀ ni ábi bóyá araẹ́ ọ̀yà ni, mi ò rántí mọ́. Ṣùgbọ́n ẹni tó wá bá wa yẹn jẹ́ bí aládùúgbò wa tó jẹ́ bí Ẹ̀gbọ́n sí wa. Ó sì ṣèlérí pé a máa jẹun dáadáa, ó máa ra oúnjẹ fún wa dáadáa kí a tó lọ. Nítorí ìgbésẹ̀ yẹn máa ń nílò kí ọ̀yà jẹun dáadáa, kí òyì má bàá kọ lẹ́yìn tó bá gba ẹ̀jẹ̀ lára rẹ̀ tán. Ní tí tó tó a lọ, àwa mẹ́ta, méjì ni pẹ̀lú ẹni ẹ̀, a fi jẹ́ mẹ́ta. Lẹ́yìn tá a kọ́kọ́ yale oúnjẹ tí a jẹun gidi, tí a mu nǹkan le lórí, àwa gba ìgbé ilé ìwòsàn lọ. Wọ́n ṣe àyẹ̀wò wa ní kọ̀ọ̀kan. Ẹni tó dìde wá pé wa gan an, wọ́n ní ẹ̀jẹ̀ e dọ̀tí gan an pe kò ṣeé lò fún ẹ̀gbọ́n tiẹ. Pe tà méjèèjì ó mọ́ lọ́lọ́lọ́lọ́. Kódà, kódà wọ́n bi mí pé kí ni mo máa ń jẹ nígbà yẹn. Mo sọ fún won pe mo máa ń jẹ. Mo máa ń ríi dájú pé mo máa ń jẹ oúnjẹ ó kéré jù ẹ̀ẹ̀mejì lójo mọ́. Mo sì máa ń ríi dájú pé n òún jẹ èso. Wọ́n ni ó ti hàn ní ẹ̀jẹ̀ mi gan an ni pé kódà ẹ̀jẹ̀ mi kání mo lè máa máa fún àwọn lọ́sọ̀ọ̀sẹ̀ inu àwọn o bá dùn. Bákan náà wọ́n s- ẹ̀, àgòló, ààbò ẹ̀jẹ̀ méjì ni wọ́n gbà lára mi. Wọ́n ní pé ẹ̀jẹ̀ mi kan ń tu yà á, ní pe mo ní ẹ̀jẹ̀ tó pọ̀ lára. Ní pe kí n wá máa yon dá ẹ̀jẹ̀ fún àwọn lọ́sọọ̀sẹ̀ àwọn, awọ́n á sì máa sanwó. Mo ní mi ò ṣe. Ojọ́ náà rè bí àná. Inú mi sì dùn pé n ta lọ ẹ̀jẹ̀ yẹn fún. Ó yé, ẹ̀, gbogbo bí n ta lò ó ẹ̀jẹ̀ yẹn fún ó jẹ́ kí, ó jẹ́ kí ìlera rẹ padà bọ̀ sípọ̀. Ó jẹ́ kí ó wà láàyè, kó wà láàyè ninú àlàáfíà. Tí mo bá tun le lànfààní láti tún ṣe, mo tun lè lọ yon dá ẹ̀jẹ̀ mi ní ilé ìwòsàn. Lorèkóòrè, kódà láì gbówó gan an. Nítorí inú mi dùn pé àwọn tó lo ẹ̀jẹ̀ mi kò sí nǹkan kan tó ti ṣe wọ́n, kò sí jàmbá kan kan tó ṣe wọ́n. Kì í ṣe pé ẹ̀jẹ̀ mi wá kó bá wọn. Hmm, bẹ́ẹ̀ni, mo rántí ìgbà yẹn. To jẹ́pe mi ò ti è rọ̀ pé ẹ̀jẹ̀ mi gan an máa wú lọ, nítorí nigbáti òfi máa dé àsìkò náà, àwọn oúnjẹ tí mò ń jẹ ò fi bẹ́ẹ̀ ṣe olówó, olówó ńlá. Jẹ̀ olówó pọ́kú. In tí mò bá rí, mò kan máa ń sáábà jẹ. Mo kàn máa ń ríi dájú pé mi ò jẹ ohun ìdọ̀tí tàbí ohun tó máa fà jàmbá sí inú àgọ́ ara mi náà. Òun ló sì ṣe jẹ́ pé wọ́n rí ẹ̀jẹ̀ mi lò, tọ́n sì sọ pé, tọ́n sì ńkan sára sí mi pé ẹ̀jẹ̀ mi mọ́ lọ́lọ́lọ́lọ́. Ó sì wú ló gan fún àwọn, ó sì ń dáa yà á bó ṣe yẹ́ kódà.

Mo ti gun ọkọ̀ ojú omi rí. Èyí ṣẹlẹ̀ nígbà tí kíláàsì wa rìnrìn àjò lọ sí ìlú Ondo láti ìlú Ọ̀ṣun. A lọ láti ìfọ̀rọ̀ wá àwọn aráàlú bẹ̀ lẹ́nu wò. Nítorí pé mò ń kọ́, ẹ́, mò ń ṣe ètò ẹ̀kọ́ ní ilé fáfitì Obafemi Awolowo nígbà náà. À ń kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń, bí a ṣe ń ṣe àyẹ̀wò, ẹ́, àwọn èdè tó wà ní ilẹ̀ Áfríkà. Níyan Linguistics and African Languages lórúkọ kọ́ọ̀sì tí mò ń ṣe ní ilé ẹ̀kọ́ gíga náà nígbà náà. Nítorí náà ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́tàdínlógún, ìyẹn ni ọdún mẹ́sàn-án sẹ́yìn, a lọ sí ìlú Ondo ní ìlú kan tí a ń pè ní Agadaagba. Ó súnmọ́ ilẹ̀ Delta tí àwọn ìjọ ń gbé, àwọn kan tí a ń pè ní ìjọ. Ìgbà yẹn sì rẹ́, àwọn ìlú yẹn ní bí wọ́n ṣe máa ń bá ara wọn jà. Nítorí náà bí jẹ́ pé wọ́n máa ń sọ fún wa pé ká tètè wọlé ní bí bá ti ń di ọwọ́ rọ̀lẹ́ tí ojú sì ti ń kó firi, tí ojú ọjọ́ ń pàdé. Nítorí pé ìgbà kú ìgbà ni ìjà àwọn lé bẹ̀rẹ̀ tí wọ́n sì lè máa yìn bọ̀ sí ara wọn. Àárọ̀ ọjọ́ kejì tá a dé bẹ̀, tá a dé sí hòtẹ́ẹ̀lì kan níbẹ̀. Lẹ́yìn tí a ti bá àwọn kan kan tó ń jẹ́ aṣojú, àwọn tó máa bá wa sọ èdè wọn. Lẹ́yìn tí a ti bá wọn sọ̀rọ̀ tán ni a kó ra wá lọ sí dé ọkọ̀ ojú omi tí a sì gbéra lọ. A lọ ìlú òdìkejì, a sì lọ mu ẹmu, a jẹ ẹran ìgbẹ́, a yí àyíká yẹn ká, a wọ gbogbo ibi, gbogbo ibi bí ibẹ̀ ṣe ń lọ sí. A lọ wo àwọn ohun ìsẹ̀mbáyé wọn àti àwọn ilé tí wọ́n ti ní síbẹ̀ tí àwọn èèyàn fi bẹ̀ dé bẹ̀ mọ́. A wọ ibi tí, ẹ́, òkun náà gbà lọ yíká ibi tí ó já sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àtẹ́ yá tó máa tó bí wákàtí kan àti tàbí wákàtí kan ààbọ̀ ni a padà wá tá a sì gbé ọkọ̀ ojú omi. Kódà ọkọ̀ ojú omi náà banilẹ́rú nígbà tó dé àsìkò kan tí ó bẹ̀rẹ̀ sí í ṣe bíi pé ó gbé wa kúrò lẹ́, nítorí omi tó ń ro gúdú. Ẹ̀mí ò sì máa wẹ̀, páa pàjú lọ níbi alágbalúgbú omi báyìí. Ẹ̀rù ti bẹ̀rẹ̀ sí í bà mí. Àmọ́ wọ́n ní kí a fọkàn bá lẹ̀ níbí bí ó ṣe máa ń rí lẹ́ẹ̀kọ̀kan nígbà tí omi bá ń ro pé atẹ́gùn fẹ́ tàbí ìjì ìfẹ́ẹ́rẹ́fẹ́ máa jà. Ọ̀nà kan a ṣẹ bàlẹ̀, àmọ́ wíwọ ọkọ̀ ojú omi ò kí ń ṣe ohun tí mò ń fi bẹ́ẹ̀ fẹ́ràn láti ṣe. Kò, kò kí ń ya mi lára láti, láti wọ̀ nítorí ó jẹ́ ibi kan tí ó máa ń ṣe mí bíi pé mi ò ní lè yè é tí ó bá dànù. Nítorí àìmọ́wẹ̀ mi àti nítorí pé àwọn ẹranko inú omi náà wà níbẹ̀. Bí jẹ́ pé bí èèyàn mọ̀wẹ̀ gan-an, ó lè jẹ́ pé àwọn ni ò ní jẹ́ kí èèyàn lè dé èbúté. Ẹ̀hẹ́n, bí ó ṣe máa ń rí lára mi yẹn. Ọkọ̀ ojú omi o ń ṣe ẹ̀kan lára àwọn ọ̀nà àti ìrìnàjò tí mo fẹ́ràn jù. Àmọ́ mo ti wọ̀ rí, mo ti wọ̀ ju ẹ̀ẹ̀kan, èèmejì, ẹ̀ẹ̀mẹ́ta gan lọ pàápàá.

Mo ga tó ah 1.83 cm. Mi ò mọ̀ bí a ṣe lè wọn ìyẹn ní ìgbà wọ́n. Àmọ́ 1.83 cm ni mí. Ìyẹn bí, nǹkan bí six feet ni gíga ni ìyẹn. Mo ga ju gbogbo ọ̀nà ẹgbẹ́ mi lọ torí gbogbo ọ̀nà jẹ́ five feet, five feet eight abi five nine. Elomi sì re five five, ìyẹn tó jẹ́ ẹ́hẹ́n tí ọpọ ọkùnrin lónìí bí gíga wọ́n ṣe ga tó nìyẹn. Àmọ́ emi six one, six three ni mí. Ìyẹn 1.83 cm bẹẹ ni mo ṣe ga tó. Ọ̀pọ̀ ènìyàn ló sì máa ń yín mi fún gíga tí mo ga. Kódà àwọn ènìyàn máa ń fẹ́ súnmọ́ mi nítorí gíga mi. Ọ̀pọ̀jùlọ́ àwọn ẹni tí, àwọn ọmọ tí mo sì ti fẹ́ sẹ́yìn náà nítorí gíga yìí ni wọ́n ṣe, ni wọ́n ṣe fẹ́ràn mi jù. Èsì tọ àwọn nǹkan mi wà bí àwọn ànimọ́ mi tí wọ́n, tí wọ́n gbádùn tí ó sì jẹ́ pé wọ́n máa ń fẹ́ wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Àmọ́ gíga mi náà tún pa kó ìdí náà. Mo sì máa ń gbádùn pé wọ́n ṣi máa ń fojú sí mi lára torí gíga mi àti ìwúlò gíga mi yìí. Tí mo bá fẹ́ mú ǹkan lókè, mi ò kí ń fi bẹ́ẹ̀ na ga. Mi ò sì ń gbé ǹkan s'ẹsẹ bí àwọn kan tí máa ń ṣe. Mo kan máa mú wẹrẹ́ ni. Tí o bá sì jẹ́ pé a ti nu ǹkan lókè, kii le rárá láti ṣe, ǹkan máa na wọ nú. Kódà àwọn mìíràn máa ń lo mi láti fi bá wọn mú ǹkan lókè tàbí láti fi bá wọn nu ǹkan tàbí láti fi bá wọn gbọn ǹkan ní ọwọ́ òkè nítorí pé mo sì ga náà ni. Ó sì máa ń wúlò ní gbogbo ìgbà fún mi.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Àwọn èèyàn máa ń pè mí ní Pari e, Pari e. Àwọn mìí sì máa ń pè mí ní Teddy. Teddy yẹn orúkọ ìnagijẹ àbúrò mi gangan gangan ni. Àmọ́n ní ìlú tí mo wà ni bíbàyí, mo fi orúkọ yẹn ṣí ilé ìtajà ibi tí mo ti ń ta òròbò ìyẹn bí bisikíì, bí pọ́ńgilá, bí ǹkan mímu, àwọn ẹ̀, ǹkan tí a fi ń panu, ṣokoléètì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ń ta omi náà nígbàyẹn, omi mímu. Òrúkọ ilé ìtajà mi yẹn sì ń jẹ́ Teddy Smart, Teddy Smart. Ìdí ni yẹn tí àwọn èèyàn fi máa ń pè mí ní Teddy, Teddy, Teddy. Pa pa jù lọ níbi tí mò ń, nínú ilé tí mò ń gbé, gbogbo àwọn aládùúgbò mi, gbogbo àwọn alábàágbé ilé mi náà, bí wọ́n ṣe máa ń pè mí ní Teddy niyẹn. Èní tó bá mọ̀ mí délé délé láti èkó, níbi tí mo ti wá, òun ló máa ń pè mí ní Pari e. Nítorí pé orúkọ tímo ń lò ní àwọn ìkànnì 2go tí mo ṣí nígbà tí mò wa ní kékeré. Bí ìkànnì 2go, ó ní mo ti lọ Paris. Wọ́n ni mo sì máa sábà lò tí mo bá fẹ́ ṣí àwọn ìkànnì mi. Tí wọ́n bá ti ní bí ká fi orúkọ tí wọ́n fẹ́ kí, tí wọn a fẹ́ kí àwọn èèyàn a máa rí nígbà tí wọ́n bá ṣí ìkànnì ẹ́, tàbí tí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìkànnì Paris yẹn ni mo máa fi síbẹ̀. Tí àwọn èèyàn tí màá máa rí nígbà tí wọ́n bá fẹ́ bá mi, tí wọ́n bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi tàbí tí wọ́n bá fẹ́ bá mi sọ̀ àwọn orọ̀ lórí ìkànnì. Mo dé ni ní orúkọ méjì ni mò ní tó jẹ́ ìnagijẹ. Teddy, tó jẹ́ pé orúkọ àbúrò mi gangan ni. Àmọ́ nítorí pé mo ti fi ṣí ilé ìtajà ní ibi báyì, àwọn èèyàn ti ń fi pè mí. Àti Paris, Paris tó jẹ́ orúkọ mi, ìnagijẹ mi tí mò ń fàyọ́. Tí ọ̀rẹ́ mi bá mi fàyọ́ láti nu orúkọ mi ní Paradise. Láti fi ṣí ìkànnì 2go nígbà tí àwa ní ilé ẹ̀kọ́ girama. Tàṣi kéré nígbà yẹn. Nígbà yẹn ni ó ti bá mi ṣí. Méjèèjì náà ni mo sì fẹ́ràn. Nítorí pé tí ẹnìkan bá ti pè mí láwọn orúkọ yẹn, mo ti mọ̀ pé ẹni tó mọ̀ mí ni. Kì í ṣe pé ó kàn, ó kàn mọ orúkọ yẹn níbi tó wùú, ó mọ̀ mí ló ṣe fi pè mí. Àmọ́ Paris yẹn gangan ni mo máa fẹ́ kí àwọn èèyàn fi pè mí. Nítorí mi ò ní fẹ́ kí àwọn èèyàn dá orúkọ ìnagijẹ mi àti àbúrò mi pọ̀ mọ́ra wọn.